Ọ̀pọ̀lọpọ̀ eré ni mo máa ń ṣe ní ìgbà tí mo wà ní èwe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a jọ jẹ́ ọmọ kékeré. Lára àwọn eré náà ni a máa ń ṣe sùwé, èyí tí wọ́n máa fa ìlà sí ilẹ̀lẹ̀ tí a máa mú nǹkan pẹlẹbẹ kékeré kan tí a máa fi ṣe ọmọ ayò, èyí tí a máa sọ sójúlé táa wa máa fò nínú ìlà tí a fà sí ilẹ̀lẹ̀ náà. Ẹni tí ó bá ṣe dé òpin láìṣe wí pé ó tẹ ila kankan mọ́lẹ̀, ni ó jawe olúborí. A tún máa ń ṣe onídèndé o ní èyí ti a máa ń ṣe ní aṣálẹ́ tí a ó fi ǹkan sí ènìyàn lọ́wọ́ tí a ó tọ́jú rẹ̀ sí lọ́wọ́. Tá a máa kọrin onídèndé o, ṣáworo dèn dé ọ̀ṣun, ọ̀ṣun kùn, ẹyin ìpàkọ́ rẹ ró rodorondo, ìyá rẹ dikọ ó dàgùntàn. Pàra ọlota wá mọ̀ọ́ta, pàra onídè wá mọ̀ọ́dè. Wé pènpé onídè wá mọ̀ọ́dè rẹ, àbenu ṣóńpa. Ẹni tó lọ sá pamọ́ náà yóò wá wo ọwọ ẹni tí wọ́n fi ǹkan náà sí. Tí ó bá gbá owó ẹni tí ǹkan náà wà, ẹni yẹn ló máa lọ bojú. Ṣùgbọ́n tí kò bá gba á, a tún padà lọ. A tún máa ń se àwọn eré àalọ́ àpamọ̀, àalọ́ àpagbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Emi ki i fẹ ra nǹkan lórí ẹrọ ayélujára nítorí wípé ni ìgbà kan bi ọdún méjì sẹ́yìn mo ti ra nǹkan lórí ayélujára ni èyí ti o jẹ wípé ẹni náà ko fi ọjà mi jisẹ kosi da owo mi padà di òní olónìí, ó dùn mí gidigidi ṣùgbọ́n kò sí ǹkan tí mo le ṣe. Níjorí wàn mọ ẹni náà rí. Orí ẹ̀rọ ayélujára ni mo ti mọ onítọun, tí mo sì rí ọjà tí mo fẹ́ lọ́wọ́ rẹ̀. Ǹkan tí mo rà lọ́wọ́ rẹ̀ jẹ́ bàtà àti ohun èlò ilé. Ṣùgbọ́n mo fẹ́ran rẹ̀ ló jẹ́ kí n ra, ṣùgbọ́n kò fi ọjà mi ránṣẹ́, kò sì dá owó mi padà títí di bí mo ti ń sọ̀rọ̀ yìí.

Mo jẹ́ ọmọ Yorùbá atata, tí ó sì jẹ́ wípé ní ilé Yorùbá ní ìgbà tí a bá jí ní àárọ̀, ìkíni wa ni wípé "Ẹ káàárọ̀". Ẹni tí a bá kí á sì dá lóhùn pé "Ẹ káàárọ̀" ṣe dáadáa là jí. Fún ìdí èyí, ní ìgbà tí mo bá kọ́kọ́ jí, mo máa ń kí ọkọ mi. Tó bá jẹ́ nílé àwọn òbí mi ni mo wà, n ó kí ìyá mi, nítorí bàbá mi ti ṣàìsí. Ṣùgbọ́n nílé ọkọ mi, n ó kọ́kọ́ kí ọkọ mi pé "Ẹ káàárọ̀", ọkọ mi yóò sì dá mi lóhùn wípé "Káàárọ̀, ṣe dáadáa là jí".

Oríṣiríṣi ni orin àwọn ọmọdé tó wà, bí a ti ní orin àwọn ọmọdé ti àwọn òyìnbó, bẹ́ẹ̀ ni a ní orin àwọn ọmọdé ti àwa Yorùbá. Ní èyí tí o jẹ wípé boya ti ọmọ bá ń sunkún, tí a máa kọ fún wọn, tí wọ́n sì dáke. Bíi ní òwúrọ̀ ọjọ́ teni tí ọmọ mi ń sunkún, mo ti kọ orin wípé ẹ, ọmọ mi ló ń ké ni ń sọ̀ gèlè sí, èmi ò mọ ìyi ọmọ, ìjo ń ṣẹlẹ̀. Lára àwọn orin ọmọdé tá a mọ̀ nìyẹn, oríṣiríṣi oríṣiríṣi ni orin àwọn ọmọdé èyí tí a máa ń kọ fún wọn láti jẹ́ kí inú wọn dùn kí wọ́n sì yè é ké.

Eh, ní èrò mi, ohun tí ó máa ń sọ ibìkan di ilé, òun ni wípé ní ìgbà tí ènìyàn bá dé ibìkan, tí àwọn ènìyàn ibẹ̀ dẹ́ fún ènìyàn lọ́kàn balẹ̀, tí wọ́n fún ni ní àlàáfíà, tí wón kò fi ayé ni ẹni lára, oun ni o maa n je ki o ya eyan lára ni koko láti lo si ibìkan. Bó ti yẹ kó sì máa rí nìyẹn, ní gbogbo ibikíbi tí a bá ń dé, ká ma máa fi ayé ni ọmọlàkejì wa lára. N kò tíì rí-- míràn o. Ibi tí mo rí tí ó sì máa ń dàbí ilé ní ìgbà tí mo ba wa ń bẹ, òun ni ilé ìjọsìn mi. Nítorí àwọn ènìyàn tí a jọ wa ń bẹ, wọ́n jẹ́ ènìyàn ọlọ́rùn, tí wọ́n sì nífẹ̀ẹ́ ọmọlàkejì wọn.

Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, ìwà ọmọlúwàbí pọ̀ lọ jantirere tí a gbọdọ̀ máa wù, èyí tí a ó fi máa gbé àṣà lárugẹ tí kò sì ní jẹ́ kí a ta àbùkù bá àwa fúnra wa tàbí ẹbí wa. Lára ìwà ọmọlúwàbí ni ìkíni. Ní ìgbà tí ènìyàn bá ri àwọn tí ó junìyàn lọ, kènìyàn lánu rẹ̀ kó kí wọn, kí wọ́n sì dá lóhùn. Lára ìwà ọmọlúwàbí ni kènìyàn jẹ́ olóòótọ́ àti onírẹ̀lẹ̀, kenìyàn má jẹ agbéraga, kí ó má ṣe ṣe ọ̀tẹ̀, kí ó sì máa wá ìdàgbàsókè ìlú ibi tí ó ń gbé. Nínú èyí la fi le pèniyan ni ọmọ Yorùbá àtàtà tàbí ọmọlúwàbí oníwà rere.